Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀. Ọkọ̀ mi jẹ́ ènìyàn dúdú tí ó sanra níwọ̀nba, tí ó sì jẹ́ ẹni tí ó máa ń tọ́jú mi dáadáa nígbàtí ó bá wọ̀ àti nígbàtí kò wọ̀. Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi. Nítorí ó dára láti máa ṣe èyí láti lè mọ bí ìtẹ̀síwájú ṣe máa ma bá iṣẹ́ tí a jọ ń ṣe. A ní láti ṣe ìwádìí alábàáṣiṣẹ́pọ̀ wa bí ká mọ bí wọ́n ti ń ṣe, bí àlàáfíà wọn ti ṣe kún tó àti bí ilé wọn bí ó ṣe wà.

Bẹ́ẹ̀ni, ní ìgbà mìíràn mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Ní ìgbà mìíràn mi ò kí ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Ṣùgbọ́n ní àwọn ọjọ́ tí iṣẹ́ bá pọ̀ lórí tábìlì mi, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ láti lè jẹ́ kí iṣẹ́ náà kí ó rọrùn fún mi ní ọjọ́ kejì kí ó má bà á di wípé iṣẹ́ náà yóò pọ̀ jù.